Èso tí mo fẹ́ràn jù, tí mo fẹ́ràn láti jẹ ju ni èso ọ̀gẹ̀dẹ̀. Ọ̀gẹ̀dẹ̀ ni èso tí mo fẹ́ràn jù láti jẹ. Àti kékeré mo ti fẹ́ràn ọ̀gẹ̀dẹ̀, ọ̀gẹ̀dẹ̀ àti ọsàn méjèèjì mo fẹ́ràn jù láti jẹ.

Kọ̀mpútà tí mo ní ni Samsung. Samsung ni kọ̀mpútà tí mo ní. Ó ti pẹ́ ó dẹ̀ ti gbó ṣùgbọ́n ó ṣì ń ṣiṣẹ́ dáadáa. Pe gbogbo wa la mọ̀ bí ẹ́ Samsung jẹ́, ó jẹ́ ilé iṣẹ́ kan tó, tó, tó dangajia tí nǹkan wọn máa ń, tó máa ń lè. So Samsung ni kọ̀mpútà tí mo ní.

Tí mo bá ń jẹ pizza, mo ma ń fẹ́ kó fi awọ pepper oni iyẹ sí pẹ̀lú sausage oni ǹkan tó ń pè ní hotdog sausage. Mo ma ń fẹ́ kó wà nbe, kí pepperoni yẹn náà de wà nbe. Ìyẹn ló ń pè ní pepperoni pizza.

Oúnjẹ ọ̀sán jẹ́ oúnjẹ tí mi kì í sábà jẹ. Oúnjẹ àárọ̀ àti oúnjẹ alẹ́ ni mo máà ń sábà jẹ. Ṣùgbọ́n ìgbà tí mo má a tí, tí mo bá jẹ oúnjẹ ọ̀sán, ẹ́ n mo máa ń jẹ pẹ̀lú àwọn oníbàárà mi. Nígbà mi, mo máa ń jẹ pẹ̀lú àwọn oníbàárà mi.